Ti mo ba fe yan ere idaraya ti mo feran julo laisi iye meji, boolu ese ni. Kii se nitori pe o gbajugbaja nikan sugbon nitori igba ti o ti ko sinu igbesi aye mi lati igba iwe ati bi a se n dara po eniyan. O n ko ifarada, o n ko isokan ati mu inu dun lopolopo. Boolu ese kii se ere lasan fun mi. O ti di apakan irin ajo aye mi lati igba ti mo ti je omo kekere. Mo ti mo boolu ese ni adugbo ti mo dagba si. Kii se ohun isero pupo sugbon boolu ti fi ati fi aso tabi roba se ati paapaa kekere ti ko peye fun wa lati alaye ti se lati owuro titi di ale. Nigba yen, a kii se yen nipa bata gidi tabi aso ere. Ohun pataki ni ayo ti a ni ninu ere naa. Ohun ti mo feran julo nipa boolu ese ni pe o n ko eniyan jo. O si ko si iyato eya, esin tabi ipo. Nipapa boolu, gbogbo wa d'ogba. Eni ti o mo ere da ni a n gbọ. Kii sere eni ti o ni owo tabi oruko. Idi ni ẹ ti mo fi ri gẹgẹbi ere to ko wa ni idajọ, ọdọ ọdọ ati ibasepo rere. Boolu ese tun n ko mi nipa ifarada ati ifarapa. Kii se gbogbo igba ni a n segun. Nigba mi a le se dada sugbon a si le padanu. Ni irọ koko bẹ. Ere naa ko mi pe ikuna kii se opin. O jẹ itẹsiwaju si aṣeyọri to n bọ. Ki ki n to dagba, mo ti kọ pe ohun ti o ṣe pàtàkì jùlọ ni bí a ṣe ń tún ara wa ṣe lẹ́yìn ìkùnà. Mo tún fẹ́ràn bọ́ọ̀lù ẹsẹ nítorí ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú rẹ̀. Ọ̀pọ̀ ènìyàn máa ń rò pé eré bọ́ọ̀lù jẹ́ nípa fífi agbára ara ṣeré nìkan, ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀. Ìlànà àkíyèsí, àkóso àkókò àti ìpinnu kíákíá jẹ́ apá kan eré náà. Nígbà tí mo bá ń wo eré, mo máa ń rí i pé olùkọ́ àti àwọn òṣèré ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ gan-an. Ní ti ara, bọ́ọ̀lù ẹsẹ ti ràn mí lọ́wọ́ púpọ̀. Ó jẹ́ eré tí kìí mú ara lágbára, ó mú ẹ̀jẹ̀ yí kiri dáadáa, ó sì ń jẹ́ kí ènìyàn ní ìlera tó dáa. Nígbà tí mo bá ń ṣeré tàbí kí ń wo eré, mo máa ń ní ìmọ̀lára ìtùnú bí i pé ìkánjú ayé ti dínkù. Ó jẹ́ ọ̀nà kan tí mo fi ń tu ìbànújẹ́ àti ìṣòro kúrò nínú ọkàn mi. Mo tún fẹ́ràn bọ́ọ̀lù ẹsẹ nítorí ìdíje rere tí ó máa ń mú wá. Ìfẹ́ láti ṣẹ́gun kì í ṣe ohun tó burú bí a bá ṣe pẹ̀lú ìwà rere. Eré bọ́ọ̀lù kọ́ mi pé a lè fi ẹ ṣẹ́gun, ṣùgbọ́n a gbọdọ̀ tún bọ̀wọ̀ fún alátakò wa. Lẹ́yìn eré, ìbáṣepọ̀ tún le wà. Aláfíà sì tún le wà. Ní àfikún, ṣíṣe eré ń fúnra rẹ̀. Mo tún rí ayọ̀ nínú wíwo bọ́ọ̀lù ẹsẹ. Àwọn àkókò àgbáyé bí World Cup tàbí African Cup of Nations máa ń kó ayọ̀ wá sí ilé àti àdúgbò. Mo fẹ́ràn bí àwọn ènìyàn ṣe máa ń jọ wo eré, bí wọ́n ṣe ń jíyàn pẹ̀lú ìtẹ́lọ́rùn, bí wọ́n ṣe ń rẹ́ẹ̀ni, tí wọ́n sì ń sọ̀kàn lábẹ́ ẹ̀sìà ẹgbẹ́ kan. Nígbà mí, mo ti gbìyànjú àwọn eré ìdárayá mi bíi basketball, tennis tàbí jogging. Gbogbo wọn dá wọn sí ní àǹfàní tẹ̀, ṣùgbọ́n kò sí ọ̀kan tí àfin mú tó jẹ́ ẹ̀ sí ọ̀kan mí bíi bọ́ọ̀lù ẹsẹ ṣe rí. Ó dàbí ọ̀rẹ́ àtijọ́ tí mo mọ̀ dáadáa, ó sì máa ń padà sílẹ̀ kan sí àti lẹ́ẹ̀kan sí. Mo tún fẹ́ràn bọ́ọ̀lù ẹsẹ nítorí pé ó kọ̀ mí nípa ìṣe ẹgbẹ́. Kò sí òṣèré kan tí ó lè ṣẹ́gun eré nìkan. Bí ẹnìkan bá dára, bí ẹgbẹ́ kò bá ṣiṣẹ́ pọ̀, àṣeyọrí máa sòro. Ẹ̀kọ́ yìí rán mi lọ́wọ́ púpọ̀ nínú ìgbésí ayé mi, pàápàá níbí iṣẹ́ àti nínú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Nípa èmi, eré yìí tún fún mi ní èrè tí níwọ́n.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ní gbogbo ìgbà, gbogbo ọjọ́ tàbí àkókò tó dọ́gba, yoga ti di apá kan nínú ìgbésí ayé mi torí pé mo ti rí pé kì í, torí pé mo ti rí í pé kì í ṣe eré ìdárayá lásán. Ṣùgbọ́n ó jẹ́ iṣẹ́ tí ń kan ara ọpọlọ àti ọkàn pọ̀. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe yoga, mi ò mọ̀ pé nípa tó bẹ̀ẹ̀ lórí mi. Ṣùgbọ́n bí àkókò ṣe ń lọ, mo bẹ̀rẹ̀ sí ní mọ iye rẹ̀ gan. Ni ìbẹ̀rẹ̀, mi ò ráyè ṣe yoga rárá. Mo jẹ́ ẹni tí mo ń rántí pé eré ìdárayá túmọ̀ sí sáré, bọ́ọ̀lù ẹsẹ̀ tàbí fífi agbára ara ṣiṣẹ́. Mo máa ń rò pé yoga jẹ́ ohun tí àwọn obìnrin tàbí àwọn àgbàlagbà nìkan ń ṣe. Ṣùgbọ́n nígbà tí ìṣòro ìrèwèsí ìrora àti ara kékeré àti ikúnà ìsinmi bẹ̀rẹ̀ sí ní kan mi, mo pinu láti gbìyànjú yoga gẹ́gẹ́ bí ìdánwò. Ohun tí kòk fà mí sí, ohun tó kọ́kọ́ fà mí sí yoga ni ìfẹ́ láti tura ọpọlọ. Ni ayé òde òní, púpọ̀ nínú wa ń gbé ìgbésí ayé tí ó kún fún ikúnà, ìrònú púpọ̀ àti àníyàn. Nígbà mii, kódà nígbà tí ara bá fẹ́ sinmi, ọpọlọ kì í jẹ́ kó sinmi. Yoga fún mi ní dí ọ̀nà kan tí mò ṣì fi ara mi dúró tí ó ń fi sọ fún ara mi pé, "Dákẹ́ díẹ̀, gbọ́ ẹ̀mí rẹ̀." Gbogbo ìgbà tí mo bá ń ṣe yoga, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú mímì jinlẹ̀. Ìmú ẹ̀mí wọlé àti títú ẹ̀mí jáde dáadáa jẹ́ apá kan pàtàkì nínú yoga. Mo ti rí i pé bí mo ṣe ń ṣàkóso bí mo ṣe ń ṣemí, bẹ́ẹ̀ ni ọpọlọ mi ń balẹ̀. Nígbà tí mo bá ní ìbànújẹ́ tàbí ìbánilẹ́rù, yoga ń ràn mí lọ́wọ́ láti tún ìmọ̀lára mi ṣe. Ní ti ara, yoga ti ràn mí lọ́wọ́ púpọ̀. Mo kì n ní ìrora ẹ̀yìn tàb, ẹ̀yìn tàbí ìyìnra ara bí mo ṣe ń ṣe máa ń ní tẹ́lẹ̀. Ìdí nìyẹn tí mo fi mọ̀ pé yoga kì í ṣe ìdákẹ́jẹ́ lásán. Ó ń ṣiṣẹ́ lórí gbogbo apá kan ara. Díẹ̀ lára àwọn ipò yoga postures ń ṣe ìran isan ara, díẹ̀ mú kí ara lágbára díẹ̀ sì ń tú ìgbà ara ṣe. Gbogbo wọn pọ̀ ju ti mo lè a dáa sí. Mo tún fẹ́ràn yoga torí pé kò ní ìdíje, kò sì ní ẹni tí ó ń díje pẹ̀lú ẹlòmíí, kò sí ẹni tí ó ń ṣẹ̀gun tàbí ẹni tí ó ń pàdánù. Olú, Olú kò ṣiṣẹ́ pẹ̀lú ara rẹ̀ gẹ́gẹ́ bí agbára rẹ̀ ṣe jẹ́. Èyí jẹ́ ohun tí mo rí pé ó yàtọ̀ sí ọ̀pọ̀ eré ìdárayá mi. Ó sì ń jẹ́ kó rọrùn fún mi láti fẹ́ràn yoga. Nígbà mií, mo kì í ní àkókò púpọ̀. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ràn nípa yoga ni pé kò nílò àkókò pípẹ́. Ọ̀dà ìṣẹ́jú mẹ́wàá tàbí mẹ́ẹ̀ẹ́dógún lè, lè tó o láti rí ìyípadà kékeré. Nígbà tí mo bá ń ṣiṣẹ́ l'ọ́fíìsì tàbí nílé, mo lè dá iṣẹ́ dúró díẹ̀, ṣe yoga kékeré kí n sì padà sí iṣẹ́ pẹ̀lú ọpọlọ tó balẹ̀. Nípa èmi, yoga ti kọ́ mi nípa ìmọ̀ ara ẹni. Nígbà tí mo bá ń ṣe yoga, mo máa ń fetí sí ara mi dáadáa. Mo máa ń mọ ibi tí ara mi ń dùn, ibi tí mo nílò ìsinmi àti ibi tí mo fẹ́ lé agbára sí ẹ̀ sí díẹ̀ àtibi tí mo lè fi agbára sí díẹ̀. Èyí ti ràn mí lọ́wọ́ láti mọ ara mi dáadáa. Kì n ṣe nínú ara nìkan, ṣùgbọ́n nínú ìmọ̀lára àti ìrònú pẹ̀lú kì í ṣe àìlera kankan tí mo ń kí nípa yoga. Nígbà mií, ìṣòro kan lè jẹ́ pé ìfaradà ni ó ń gbà. Yoga kì í ṣe fún àbájáde lẹ́sẹ̀kẹsẹ̀ bí eré kan tí ó sáré gan. Ó ń kọ́ ènìyàn ní sùúrù. Mo ti kọ́ pé bí mo bá ń ṣetẹ̀síwájú díẹ̀ díẹ̀, bẹ́ẹ̀ ni ara àti ọpọlọ mi ń faramọ́. Mo tún mọ̀ pé kì í ṣe dandan kí n ṣe yoga bí ẹlòmíì ṣe ń ṣe e. Mo kì í fi ara mi wé àwọn tí mo rí lórí fídíò tàbí nù.